Báwo ni mo ṣe máa ń tọrọ àforíjìn? Bí, ẹm, báwo ni màá ṣe sọ báyìí? Ehn, màá ṣàbẹ̀bẹ̀ ẹ̀kọ̀tẹ̀ béèrè pé báwo ni mo ṣe máa ń tọrọ kẹ́ẹ̀lì àforíjìn. Màá bẹ̀bẹ̀ náà ni, màá ma lé fo, màá tirai láti bribe eniyen.

Mebí mò ń ṣe nǹkan tó darapọ̀ mọ́, eh, ẹrúkú, àbí dust ni mo máa ń sìn. Mẹ́bí tí mo bá ń ṣe nǹkan tó máa gbé mú mi máa ṣe bákun bákun ni mo máa ń sìn. But lies jẹ́ bí, mi kan, mi kò kí ń sìn ẹni ao.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni cake. N o máa ń sọ pé cake. A ní different flavors, so máa sọ pé cake. Ehn Oúnjẹ àkàrà ni mo fẹ́, mo fẹ́ràn jù. Màá sọ pé cake, ẹni tó máa ń fi icing sórí ẹ tàbí cupcake àbí ẹni tó ba sa, tí a dán mọ́ cake ni mo máa like, bí bẹ́ ọmọdé ni mí sọ wò, mo like àwọn kíní ẹ.

Ṣé o ní ìforú, íforukọsílẹ̀ ní ilé ìdárayá? Rárá, mi ní ìforúkọsílẹ̀ ní ilé ilé ìdárayá. Mi kì n lọ síbẹ̀ dáadáa. Bàbá mi nìkan ló máa ń lọ síbẹ̀ ṣúù. Mi ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá rárá. Èmi ni, èmi àti àbúrò mi àti àwọn ẹ̀gbọ́n mi àná.

Iná, iná ló ṣe pàtàkì jù lọ. Then omi àti, ẹh, àti iná omi. Ó dà pé àwọn méjèèjì ni kòkò tí mo lè máa kà bó àwọn ìyókù. Ó jẹ́ essential but àwọn méjèèjì iná àti omi.

Mi i lè ṣiṣẹ́ láti ilé. Rárá, so mí ò lè ṣiṣẹ́ láti ilé. Rárá, ati at all. Iṣẹ́ mi ò jẹ àwọn iṣẹ́ tí a lè ṣe lórí laptop àbí phone. Mi ò lè ṣiṣẹ́ láti ilé o.